Mo fẹ́ran ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo nífẹẹ sí ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa. Mo nífẹẹ sí eré ẹgbẹ́ ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Èmi kò lè sọ ìgbà tí mo ti kẹ́yìn lá àlaburúkù. Ó ti pẹ́ ní ìgbà tí mo wà ní ilé ìwé tí mo máa ń ṣe erépá. Ìgbà yẹn ni mo máa ń kẹ́yìn láti lá àlábùrúkú. Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lá àlabúrú kù.

Mo máa ń lọ ra àwọn ìpèsè àwọn ohun èlò ni. Mo máa ń lọ sí ibi tí wọ́n ti ń tàá, ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tàá. Ibẹ̀ ni mo ti máa ń lọ ra ìpèsè àwọn ohun èlò yálà ti ibi iṣẹ́ àbí ti inú ilé.

Mo nífẹ̀ẹ́ sí tí ìsòro bá ti dé bá àwọn ẹ̀rọ ayárabíàṣá mi, màá mú lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀, tí wọ́n máa ń ṣe, tí wọ́n máa ń tún ṣe. Báyìí ni mo se máa yanjú ìsòro ẹ̀rọ ayárabíàṣá mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan ajajà, ǹkan èèlò. Mo máa ń ṣe àtúnlo rẹ̀, ṣùgbọ́n màá jẹ́ kí ó wà ní ìmọ́tótó. Mo máa ń ṣe àtúnlo nǹkan pẹ̀lú ìmọ́tótó.

Mo nífẹ̀ẹ́ sí bàtà tí ó máa ń bo ẹsẹ̀ mi tán. Mo máa ń wọ bàtà tí ó máa ń bo ẹsẹ̀ mi, tí wọ́n ń pè ní kọfasù. Ó ni mo máa ń wọ àjàjà tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí bàtà tí ó máa ń bo ẹsẹ̀ mi tán.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́. Gbogbo àwọn òṣìṣẹ́ mi, gbogbo wọn náà ní káàdì iṣẹ́. Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Mo ní káàdì iṣẹ́.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jẹ iyán ajaja pẹ̀lú ẹ̀fọ́ bírụ ajaja tí wọ́n bá se ọbẹ̀ ẹ̀fọ́. Mo fẹ́ràn láti máa jẹ iyan pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò computer. Mo ní ètò àbò computer kí àwọn ohun tí kò dára kó má ba à wọ inú computer mi. Mo ní ètò àbò computer, mo ní.

Bẹ́ẹ̀ni, mo ní àlàáfíà dáadáa. Mo sì máa rìn ní àlàáfíà. Mi kì í fi ara mi ṣeré. Mo máa rìn ní àlàáfíà. Mi kì í fi ìlera ara mi ṣeré. Mo ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo nífẹsí láti máa lọ sí ilẹ̀ asẹ̀mbáyé. Mo nífẹsí dáradára, máa rí àwọn nkan àtijọ́ níbẹ̀. Mo nífẹsí láti máa lọ ilẹ̀ ìsẹ̀mbáyé. Mo nífẹsí dáradára.

Mo gun ọkọ̀ akérò ní àná. Mo máa ń gun ọkọ̀ akérò ní ẹ̀ẹ̀kọ̀kan tí mi ò bá gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi lọ sí ibi iṣẹ́, mo máa ń gun ọkọ̀ akérò. Mo gun ọkọ̀ akérò ní àná.

Ní oṣooṣù ni mo máa ń lọ rí dókítà mi láti lọ ṣe àyẹ̀wò ìfúnpa mi àti àyẹ̀wò gbogbo ara mi. Ní ìparí oṣooṣù ni mo máa ń lọ rí dókítà mi láti ṣe àyẹ̀wò ara mi.

Mi kò ní jẹ́ kí iṣẹ́ kí ó papọ̀ mọ́ ìgbésí ayé mi. Mi kì ṣiṣẹ́ tí yó máa dà mí láàmú. Ìwọ̀n bá iṣẹ́ ni mo máa ń ṣe, mo ṣì jẹ́ ẹni tó máa ń sinmi dáradára. Mi kì jẹ́ kí iṣẹ́ kí ó dà mi láàmú púpọ̀. Mo jẹ́ ẹnìkan tó máa ń sinmi dáradára nítorí ìgbésí ayé mi.

Ohun tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, ò ní kí àwọn òṣìṣẹ́ mi kí wọ́n máa ṣe iṣẹ́ wọn bó ṣètọ́ àti bó ṣe yẹ. Mi kò nífẹ̀ẹ́ sí eléyìí tó. Ó ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi kò ní òǹkà. O nígbà tí mo bá fọwọ́ kan n tí kò yẹ kí n fọwọ́ kan, tàbí tí ọwọ́ mi yí ìdọ́tì, èmi kò mọ ìgbà tí mo máa ń fọ ọwọ́ mi ní ojoojúmọ́. Mi kò mọ ìgbà náà ṣùgbọ́n mo ní àmójútó dáadáa, mo máa ń fọ ọwọ́ mi ní òrékòrè.

Mo nífẹ̀ẹ́ sí láti máa ra nǹkan mi ní ilé ìtajà linla tí kò ní sí nǹkan tí wọ́n kì í tà. Mo nífẹ̀ẹ́ sí ilé ìtajà lińlá tí wọ́n ti ko owó iye nǹkan tí mo fẹ́ sí, nǹkan tí mo fẹ́ rà lára mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́. Mo máa ń fi pamọ́ sórí cloud dáadáa. Mo nífẹ̀ẹ́ sí láti máa fi àwọn fáìlì mi pamọ́ nítorí ọjọ́ ewu.

Rárá o, mo máa ń jẹ ẹran dáradára, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ẹja jíjẹ ju ẹran lọ ṣùgbọ́n mo máa ń jẹ ẹran dáradára. Mo nífẹ̀ẹ́ ẹran, mo sì nífẹ̀ẹ́ ẹja.

Rárá o, n kò ní irungbọ̀n. Mi kò láìkì irungbọ̀n. Mò máa ń fa tí ó máa ń dán ni. Èmi kò ní irungbọ̀n. Èmi kò yóò ní ìfẹ́ sí irungbọ̀n.

Mo nífẹ́ sí kí n máa ṣe kí n máa ṣá eré ìje ní òwúrọ̀ kùtùkùtù kí n tó lọ wẹ̀. Tí mo bá ti jí ní òwúrọ̀ kùtùkùtù, màá kọ́kọ́ ṣá eré ìje yìí àdúgbò ká kí n tó lọ wẹ̀. Mo ní ìfẹ́ sí dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa pe àwọn oníbàárà mi láti lè máa mọ irú àlàáfíà tí wọ́n wà àti láti lè fi ìfẹ́ mi sí wọn ní ọkàn. Mo nífẹ̀ẹ́ sí dáradára láti máa pe àwọn oníbàárà mi tuntun àti èyí tí mo ti ń lò tẹ́lẹ̀. Mo nífẹ̀ẹ́ sí.

Ìbéèrè rẹ kò yé mi dáradára. Òní ṣe o ti lọ sí àgọ́ rí? Irú àgọ́ wo? Àgọ́ ọlọ́pàá àbí àgọ́ ilé ìjọsìn àbí àgọ́ ẹ̀wọ̀n? Irú àgọ́ wo ni o ń tọ́ka sí? Ìbéèrè rẹ kò yé mi dáradára.

Mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ǹkan eléso ní ọ̀sán. Ǹkan eléso ni mo máa ń jẹ ní ọ̀sán. Mo nífẹ̀ẹ́ sí dáradára láti máa jẹ ǹkan eléso. Ǹkan eléso ni mo máa ń jẹ ní ọ̀sọ̀ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára, mo sì máa ń fún wọn ní ààbò tó péye. Mo nífẹ́ sí láti máa mójútó ọjà mi dáradára. Mi kì í fẹ́ kí nǹkan ìdọ̀tí kó kàn. Mo nífẹ́ sí láti tọ́jú ọjà mi dáradára.

Ìbéèrè rẹ kò yé mi dáradára. Ò ní ṣe o mọ bí a ti ń fọ òǹbàwò, ṣe o mọ bí a ṣe ń fọn ǹkan ló fẹ́ sọ, àbí fọ ohun tí mò ń fọ fún ọ yìí? Ìbéèrè rẹ kò yé mi dáradára.

Mo ní ìfẹ́ sí láti máa yẹ ímélì mi wò ní òrékóòrè, ibẹ̀ ni mo ti máa ń gba àtẹ̀jíṣẹ́. Ibẹ̀ ni èmi náà ti máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Mo ní ìfẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ láti máa yẹ ímélì mi wò tí mo sì fi ìjánu rẹ̀ pamọ́ kí ẹni kankan má bàa máa wọ inú rẹ̀ lẹ́yìn mi. Mo ní ìfẹ́ sí dáradára láti máa yẹ ímélì mi wò mọ̀ sé ìtọ́jú rẹ̀ tí mo fi ìjánu rẹ̀ pamọ́.

Ajá mi ló máa ń mú mi rẹ́rìn. Ajá mi jẹ́ ajá tí ó máa ń ṣeré pá dárádárá. Ajá mi ó máa ń mú mi rẹ́rìn. Ó máa bá lọ sọ́tun lọ só sì fo sókè fo sílẹ̀. Mo nífẹ̀ẹ́ sí ajá náà púpọ̀. Ajá mi ó máa ń mú mi rẹ́rìn lọ́pọ̀lọpọ̀

Ìgbéyàwó mi ó dùn ó dun, ó ní àrinrin. Mo nífẹ̀ẹ́ sí ìyàwó mi dáradára. Ìgbéyàwó mi ó ládùn, ó lóyin. Ẹbí mi wá, ará mi wá, àwọn ọ̀rẹ́ mi wá. Láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ àti orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti wá sí ibi ìgbéyàwó mi. Ìgbéyàwó mi ó ní àrinrin tó pọ̀

Bèèni mo ni fè sí ìpàdé orí foonù. Mo nífẹ̀ẹ́ síi lọ́pọ̀lọ́pọ̀. Mo fèran rè dàrádàrá. Mo máa ń ṣe ìpàdé orí fóònù ajaja sì awòn ebì mií. Mo nífẹ̀ẹ́ síi láti máa jẹ́ kí a máa ṣe ìpàdé orí fóònù. Mo nífẹ̀ẹ́ síi dáradára.

Yorùbá rẹ kò yé mi dáradára. O ní, báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Àbí ìwọ fẹ́ sọ pé, báwo ní ìwọ̀n ìṣòwò rẹ ṣe rí? Yorùbá rẹ kò yé mi dáradára.

Mo nífẹ̀ẹ́ sí oúnjẹ rice àti ẹwà. Mo fẹ́ràn rice àti ẹwà dáadáa. Mo nífẹ̀ẹ́ sí rice àti ẹwà. Mo nífẹ̀ẹ́ síi dáadáa. Ó jẹ́ ọ̀kan nínú oúnjẹ tí mo fẹ́ràn jù.

Ìgbà tí mo máa ń lo fóònù mi kò ní òǹkà. Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi tí mo bá ti fẹ́ lòó. Yálà kí n fi pe, tàbí kí wọ́n pè mi, tàbí kí n fi tẹ àtẹ̀jíṣẹ́, tàbí kí n wo nǹkan ní orí ayélujára. Ìgbàkígbà ni mo máa ń lo fóònù mi.

Méjèèjì ni mo fẹ́ràn torí Olúwa ló dá méjèèjì. Mo fẹ́ràn ìmolè òwúrọ̀, mo sì fẹ́ràn ìmolè ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ìmálè ju òkùnkùn lọ. Mo fẹ́ràn ìmolè dáradára.

Mo máa ń gba ọwọ́ ní ìlà ọwọ́ mi, kí a kí ọwọ́, àrá wa bọ ọwọ́. Bí a ṣe máa ń gba ọwọ́ ni mo ṣe máa ń gba ọwọ́. Bí àwọn ènìyàn ṣe máa ń bọ ọwọ́ bẹ́ẹ̀ ni èmi náà ṣe ń bọ ọwọ́. Ọwọ́ ọ̀tún àti ọwọ́ ọ̀tún ni a máa ń fi ń bọ ọwọ́. Mo máa ń bọ ọwọ́ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe máa ń bọ ọwọ́

Mo ní ìfẹ́ sí láti máa ṣe àyẹ̀wò íméèlì mi ní ìgbà mẹ́ta. Ìgbà àkọ́kọ́ láàárọ̀ tí mo bá jí, ìgbà ẹlẹ́ẹ̀kejì ní ọ̀sán, ìgbà ẹlẹ́ẹ̀kẹta ní alẹ́ kín tó sùn. Mo ní ìfẹ́ sí kí n máa ṣe àyẹ̀wò íméèlì mi ní ẹmẹta lójúmọ́

Mo ṣètò agogo ìjí mi ní ago márùn-ún ìdájí. Ago márùn-ún ìdájí ni mo ṣètò agogo ìdí mi. Mo ṣètò agogo ìdí mi ní ago márùn-ún ìdájí.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo lọ bá ọ̀rẹ́ mi ṣe iṣẹ́, n kò sì gba owó. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí dáradára. Mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ ìròyìn ní àṣálẹ́. Ìròyìn ni mo máa ń gbọ́ ní àṣálẹ́ kí n tó sùn. Mo nífẹ̀ẹ́ sí láti mọ nǹkan tí ó ń lọ ní orílẹ̀-èdè kí n tó sùn. Mo nífẹ̀ẹ́ sí ìròyìn ní alẹ́ kí n tó sùn.